Ṣé o máa n gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gege bi ènìyàn. Mo jẹ́ eniyan kan tí ó fẹ́ràn láti máa jẹ ẹyi dáadáa nítorí pé ẹyin jẹ́ ìkan lára àwọn oúnjẹ tí ó dára tí ó dẹ̀ máa ṣe ènìyàn níre lára. Nígbà tí mbá de lè lọ sọ́jà, mo máa gbé àwọn àpò ẹyin nítorí pé ó jẹ́ ǹnkan tí ó dáa.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Láti máa ṣe irun mi jẹ́ nǹkan tó dára. Mo máa ń ṣe léèní oríṣiríṣi ona. Lákoko mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa gé irun. Mo dè máa ń gé, ní bí i igba méjì sí mẹ́ta diẹ̀ nínú oṣù kan. Eleyii dè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà.

Àkókò wo ni o ṣiṣẹ́ rẹ ṣi? Iṣẹ́ mi jẹ́ iṣẹ́ kan tí mo máa ń ṣe lójoojúmọ́, ó dè máa ń gba wákàtí díẹ̀ lowọ́ mi, latí dédé aago méjọ àárọ̀ sí aago márùn-ún ìrọlẹ́ ni mo máa ń ṣiṣẹ́. Ìgbá yí mo dè fi iṣẹ́ mi ṣe náà ṣe.

Kí ni ó máa ṣe láti darí iṣẹ́ àwọn alábàásiṣepọ̀? Àwọn alábàásiṣepọ̀ jẹ́ àwọn ènìyàn tó jẹ́ pe mọ́ ní ìfẹ́ sí. Mo dè maa n ri pé mo mu ìmọ̀ tuntun wá, mo dè ṣe àwọn iṣẹ́ dóju ìwọ̀n náà. Àti láti ṣe iranwọ fún wọn ní oríṣiríṣi ọ̀nà, awọ́n èleyi ní mọ̀ maa n ṣe tí mo fi ń tayo làárín wọn.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ̀wọ̀? Látí ran àwọn ènìyàn lọ̀wọ̀ jẹ́ nkan tì o ṣe pàtàkì mó dẹ̀ máa ń ṣe èléyìí ní oríṣiríṣi ọ̀nà. Nígbà tí mo bá ní ayé láti ṣe é, ígbà yẹ ni mo máa ń ṣe èléyìí. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń fi nù mí dùn náà ṣi.

Ṣé o máa ka àwọn àdéhùn dáradára? Àwọn àdéhùn jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo mọ̀ lẹ́wọ̀n dáyé pé o máa ka wọ́n dáadáa kí n tó à ṣe nǹkan kan ní orí rẹ̀ wáyé. Nigbati o bá wù mí kí n bọ́ wọ̀lú ìwé, ìgbà yíì o máa ka àwọn àdéhùn yìí láti dáyé pé à ń wà ní déédé kí n tó ṣe ǹkan kan.

Ṣé a máa ń na ara rẹ? Látí máa na ara mi jẹ́ ǹkan tí ó dára, mo dè máa n ṣe eléeyii ní ọ̀nà kan na náà, eleèyi jẹ́ ǹkan tí ó máa ń mú inu mí dùn. Nígbà tí mo bá jí ní àárọ̀ kùtùkùtù, ìgbà yii ni mo màá n na ara. Ó dè jẹ́ ǹkan ti ó dára tí ó dè yẹ kí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà náà sì.

Ṣe o máa ń ṣe yoga? Yoga jẹ ǹkan tí mo fẹ́ràn gidigidi. Ìdí nìyẹn tí mo dẹ̀ fi má ń ṣe le ní oko, nígbàtí ayé rẹ̀ bá ṣí sílẹ̀. Mo má ń ṣe yoga rinjoro, ó jẹ ǹkan tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ sí. Ìdí nìyẹn tí mo fi má ń ṣe àwọn eleyi, torí pé ó jẹ ǹkan tí ó dára lọpọlọpọ náà.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Láti máa pín oúnjẹ mi kì í ṣe nǹkan tí ó burú. Nígbà tí mo bá wà láàárín àwọn ènìyàn tí wọ́n o ní oúnjẹ, láti pín oúnjẹ mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe. Mo de máa ń ṣe eléyi pẹ̀lú ọkan kan ní aláìsí àní àní ní orí rẹ̀, tí ó dà jẹ́ nǹkan tí ó dára tí inu mi de máa ń dùn sí náà.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń kọ jú eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá wà ní ọ̀nà tí mo bá ní ìdènà ni ori ọkọ̀ mo má ń rí dájú pé mo kojú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ́ na, èléyìí ní mo ma ń ṣe ní òrékoore.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn nǹkan tí mo fẹ́ràn láti máa wọ̀ gẹ́gẹ́ bí ènìyàn wù ní aṣọ òru. Aṣọ òru jẹ́ aṣọ alẹ́ tí ènìyàn máa ń wọ̀ sùn, ó dèjẹ́ aṣọ kan tí ó fẹ́lẹ́, tí ó lè lẹ́wà, tí ó dè dára gidigidi. Kò kìn mú òórù mú ènìyàn, ìdí nìyẹn tó mo fi fẹ́ràn eléyìí.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Láti lọ wo eyín jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Àmọ́ ìgbà ikẹ́yìn tí mo lọ wo eyín gẹ́gẹ́ bí ènìyàn, o jẹ́ ìgbà pípẹ́ kan sẹ́yìn. Dárí pé ààye o sí láti ṣe àwọn èlé yẹ ọ̀de jẹ́ nǹkan tó tú dára náà mọ́. Mi kò ní àìsàn eyín kankan, ìdí nìyẹn to je pe oti pẹ́ sẹ́yìn.

Ṣé o fẹ́ran kọrin? Kí èèyàn máa kọrin jẹ́ nǹkan tó dára. Ìdí nìyẹn tí mo fi fẹ́ran eléyìí. Mo dè fẹ́ran láti máa kọrin gidigidi, nítorí pé nígbà tí mo bá kọrin, ó jẹ́ nǹkan tí ó máa mú mí dùn, ó de jẹ́ nǹkan tí ó jẹ́ ìdárayá fún mi náà gege bí ènìyàn. Ìdí nìyẹn tí ó jẹ́ wipé mo fẹ́ran eléyìí tí ọkàn tí ọkàn.

Ṣé o wọ gíláàsì? Gíláàsì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa wọ gíláàsì gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá fẹ́ lọ sí òde àbí bá fẹ́ lọ sí òde àbí tí mo bá ní àwọn iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe. Ìbà yìí ni mo máa ń wọ gíláàsì, ó dè jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kí ó máa wọ̀ nígbà mìíràn.

Báwo ni ọṣe máa rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ohun èlò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo lè máa rí àwọn ìpèsè lé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí mo bá nílò àwọn ìpèsè fún àwọn nǹkan kan tí mo nílò, mo máa ń lọ sí ọjà lọ ra wọ́n. Nígbà tí mo bá lè lọ sí ọjà, mo máa rí àwọn ohun èlò wọ̀nyí, pèsè.

Ṣé o máa ń lo ẹ̀rọ ayára ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ ẹ̀rọ kan tí ò dára lọ́pọ̀lọpọ̀, ó dè jẹ́ ẹ̀rọ kan tí mo fẹ́ràn. Mo de máa ń lo eléyi nígbà tí n bá fẹ́ bá àwọn ènìyàn tí ò pọ̀ sọ̀rọ̀, láti ri dájú pé wọ́n gbọ́ àwọn nǹkan tí mò ń sọ gere ge. Idi nìyẹn tí mo fi máa ń lo àwọn eléyìí si.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Nígbà kẹ́yìn tí mo lọ sí ọjà ni oṣù tí ó kọjá, nítọrí pé mo jẹ́ ènìyàn kan tí ó máa ń ra gbogbo àwọn nǹkan tí mo nílò silé ní òre kòore. Ní oṣù tí ó kọjá, mo dẹ̀ lọ sí ọjà lọ ra àwọn eleyìí, tí ó dẹ̀ jẹ́ nǹkan tí o daà lọ̀pọ̀lọpọ̀ náà fún mi.

Báwo ni ọṣẹ máa ń mú àwọn èrò tuntun wá? Láti mú èrò tuntun wá jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe ilé ní ọ̀na tó tọ́ àti ní ọ̀na tí o yẹ náà. Aà, mo máa ń ronú jinlẹ̀, mo máa ń ka ìwé, mo dẹ̀ máa ń ṣe àwọn ìwádìí ọ̀tún lórí àwọn ǹkan kan tí mo bá ní ìrò láti ṣe. Àwọn eleyii ni mo máa ṣe kìnto mú èrò tuntun wá náà.

Nígbà wo ni o kẹ́ yìí ń kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára ídìí mi tí mo fi máa ń ṣe eléyìí. Nítorí pé nígbà tí mo bá fẹ́ ṣe iṣẹ́, mo máa dájú pé mo ṣe àṣàrò tí ó péye lórí rẹ̀ àti láti kọ owó àwọn nǹkan tí mo nílò láti ṣe sílẹ̀ àti dá gbogbo nǹkan tẹ̀síwájú.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn, ọ́ ni oúnjẹ, à, ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dá lọ́pọ̀lọ́pọ̀ tí mo dè fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà. Irú oúnjẹ yí jẹ́ oúnjẹ kan tó máa ń fún mi ní okun àti agbára, mo dè mọ̀ọ́ sè ní oríṣiríṣi ọ̀nà náà.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Látí má ra epo fún ọkọ̀ mi jẹ́ nǹkan tó dára, mo dà máa ń ṣe éléyìí, ìyẹn ní ìgbà méjì nínú oṣù kan, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, ìdí nìyẹn tí mo fi máa ń ṣe éléyìí, ìyẹn ní ọjọ́ Monday àti ní ọjọ́ Friday ni mo máa n ra epo sínú ọkọ̀ mi ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀

Kí ni ó máa ń mú ọ rẹrin? Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín pọ̀ nígbà tí mo bá wò àwọn eré orí ìtàgé tí ó panilẹ́rìn-ín, ìgbà yẹn ni mo máa ń rẹ́rìn-ín, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe, tí ó ríi pé ó jẹ́ nǹkan tí ó dára gídígídí, ìdí ni yẹn tí mo fi máa ń ṣe elèyí gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó da lọ́pọ̀lọpọ̀. Mo ní fẹ́ràn láti máa wọ ago ọwọ́ gidigidi nítorí pé lè yí jẹ́ ǹkan tí ó dára, ó rẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn náà. Idí niyen tí mo fi máa ń ṣe eléyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà tọ́ dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń ṣe nínu ọ̀rẹ́ náà sì.

Ṣé o máa ń jẹun nínú ọkọ rẹ? Láti máa jẹun nínú ọkọ̀ mi kì ń ṣe nǹkan tí ó burú, mo dà máa ń ṣe eleyí. Ní ìgbà mìí naa tí àye rẹ̀ bá ṣí sílẹ̀, nígbà tí ó bá wù mí láti ṣe eleyi, mo máa ń jẹun nínú ọkọ mi nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára tí ó de máa ń mú inu mi dùn láti máa ṣe. Idi nìyen tí mo fi máa ń ṣe àwọn eleyìí náà sí.

Ṣé etí rẹ dára? Etí mi dára lọ́pọ̀lọpọ̀. Ó dè jẹ́ nǹkan tí ó máa ń múnú mi dùn nítorí pé, etí mi mo máa ń fi gbọ́ gbogbo àwọn nǹkan tí ènìyàn bá sọ geerege, ó dè jẹ́ nǹkan tí ó máa múnú mi dùn. Ní òrékòóré náà, ìdí níyen tí wón fi so ipé tí èmi dá ẹ́se o pẹ̀lú ìgbà tí àwọn ẹ̀dà bà n bá mi sọ̀rọ̀, mo máa ń gbọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n sọ ni. Ó lè jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o mọ bí a se ń gun kẹ̀kẹ́? Bí a ti ń gun kẹ̀kẹ́ jẹ́ nǹkan tó dára. Mọ̀dẹ̀ máa ń ṣe eléyìí ní òrúkòrè náà. Eléyìí de jẹ́ nǹkan tí o máa ń mu inu mi dun. Bí a ti ń gun kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Mọ̀dẹ̀ mọ bí a ṣe ń ṣe eléyìí dáradára. Nígbà tí mo wà nílẹ̀ ẹ̀kọ́ gírámà ni mo ti kọ́ eléyìí.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Èfó tí mo féràn je jù ni èfó tètè ẹ̀fọ́ tẹ̀tẹ jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí mo ò dè fẹ́ràn láti máa ń jẹ ní gbogbo ìgbà náà. Ídì nìyẹn ni mo ti máa ń jẹ ẹ̀fọ́ yìí. Nígbà tí mo bá lè jẹ ẹ̀fọ́ yìí, ó jẹ́ ẹ̀fọ́ kan tí ó máa ń ṣe eré ẹ̀yàn lórí lára. Ó dè máa ń jẹ́ kí inú ẹ̀yàn kí ó tutù dáradára náà ṣe.

Ṣé ọma ṣe ìgbéjade ní ibi iṣẹ́? Ìgbéjade ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ṣe eléyìi nígbà mìí tí ayo ẹ bá ṣí sílẹ̀ fún gégébì ènìyàn. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi láti ṣe. Ìdí nìyẹn tí ó lẹ́wọ̀ pé, a, mo máa ṣe àwọn eléyìí ní orékọrè náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o ní káàdì iṣẹ́? Káàdì iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dè ní eleyi gan nítorípé mo máa ń lò nígbà tí mba ní àwọn ǹnkan kan tí mo fẹ́ ṣe. Nígbà tí mbá dẹ̀ lọ sí ibi'ṣẹ́, mo máa mú dání náà láti fi ṣe àpe juwe ara mi. Ó yẹ ki elèyi jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì gidigidi ní oríṣiríṣi ọ̀nà náà.

Báwo ni ẹ ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Láti máa darí àwọn òṣìṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó lè jẹ́ nǹkan tí ó máa mú nù mí dùn. Láti darí àwọn òṣìṣẹ́ jẹ́ nǹkan tí ó le rà díẹ̀ àmọ́, mo máa ń ṣe éléyì pẹ̀lú ọkàn kan. Mo de máa pín iṣẹ́, sanwó àti láti ṣe àwọn ohun nǹkan kan tí ó tun ṣe pàtàkì. Sibẹ̀ náà dáradára.

Báwo ni o ṣe máa gbọ́ ìrò àwọn oníbàárà? Láti máa gbọ́ ìrò àwọn oníbàárà jẹ́ ǹkan tí ó ṣe é pàtàkì. Mo dẹ̀ máa ṣe elé yí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí yóò sì yẹ náà. Nígbà tí mo bá fẹ́ bá oníbàárà sọ̀rọ̀, mo máa lo ori fóònù, orí ímélì àti ní orí ìpè fídíò náà ni mo máa bá àwọn oníbàárà sọ̀rọ̀ gidigidi.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú àwọn oníbàárà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa ṣẹlẹ náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá fẹ́ bá àwọn oníbàárà mo má ri dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà, àwọn eléyìí ni mo dè máa ṣe láti ri dájú pé ìlọsíwájú wà.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù ni WhatsApp. WhatsApp jẹ́ áàpù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ máa ń lò fún àwọn iṣẹ́ tí mo máa ń ṣe àti láti fi ṣe ìpolówó ọjà mi tí ó dẹ̀ tún ṣe pàtàkì sí mi náà. Nípa ìdí èyí, àwọn appu yẹn ni mo máa ń lòjù ní gbogbo ìgbà. A dẹ̀ jẹ́ àwọn áàpù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó lè wù mí.

Wákàtí mélòó ni o máa ń wojú ìbòjú lójoojúmọ́? Ojú ìbòjú kì í ṣe ǹkan tí mo máa ń wò ní gbogbo ìgbà à mọ́ nígbà tí àsìkò bá wà fún mi láti ṣe ẹ, mo máa ń wò ó fún bí ìṣẹ́jú, bí mẹ́ máàrún láti ri dájù pé ojú mi wà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ náà ní gbogbo ìgbà.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi jẹ́ àmì kan tí ó dára tí ó dè ṣe pàtàkì fún mi. Àmì ìràwọ̀ jẹ́ àmì àkúrọ́osi, o jẹ́ àmì kan tí gbogbo àwọn ènìyàn fẹ́ràn. Ó dè jẹ́ àmì tí ó tún dára lọ́pọ̀lọpọ̀ naà tí àwọn ènìyàn dè fẹ́ràn gidigidi ni.

Báwo ni oṣe máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀? Látì pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì mo dẹ̀ máa ń ṣe eléyìí, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Ó kó ilé yìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa múnú mí dùn nígbà tí ń bá ṣe àwọn èléyìí.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ àwọn ètò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mọ dẹ máa ń wo àwọn eléyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Toripé eléyìí jẹ́ àwọn ètò tí ó máa ń fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye láti rí daju pé mo ṣe àwọn nǹkan tí mo níṣe náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí óò sì yẹ.

Omi tí ó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó? Omi tí mo máa ń mu lójoojúmọ́ jẹ́ omi kan tí ó pọ̀ gidi-gidi, ó dè máa ń tó omi lítà máàrún sì lítà mẹ́fà. Òun ni mo máa ń mu lójoojúmọ́, ó jẹ́ nǹkan tí ó dára àti bí dókítà yìí sọ pé kí n máa mu omi náà ni mo ṣe máa ń mu omi. Ó dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Ìgbà wo ni o kẹ́hìn lọ rí dókítà? Ìgbà kẹ́hìn tí mo lọ rí dókítà ni oṣù méjì sẹ́yìn, nígbà tí mo ní ibà ránpẹ̀ kan lára. Igbà yíì ni mo lọ rí dókítà láti rí i dájú pé àà, mo lọ ṣe àyẹ̀wò ara mi àti láti gba àwọn òògùn tí óò tun ṣe pàtàkì náà.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Látí máa mú òògùn lójoojúmọ́ jẹ́ nkan tí kò dára. Ìdí yẹn tí mi ò kí fiń ṣe eléyìí. Nítorí pé kí èèyàn máa mú òògùn lójoojúmọ́ ó lè fa àwọn nǹkan kan tí ò tú da ní ara èèyàn náà. Ìdí niyi jẹ́ pé mi ò kí ń mú òògùn lójojúmọ́

Ṣẹ o jẹ ènìyàn tí o má n ṣètò nkàn? Láti máa ṣètò nkàn jẹ nkàn tí o ṣe pàtàkì. Mọ dẹ ma rí i dájú pé mo ma ṣe eléyi ní òrèkórè náà nígbà tí ayẹ rẹ bá sí sílẹ nítorí pé nkàn tí o dára ni. Láti máa ṣètò nkàn jẹ nkàn tí ó yẹ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà ṣe.

Irú kọ̀mpútà wò ní ọ ní? Kọ̀mpútà tí mo ní, kọ̀mpútà HP tí ilé-iṣẹ́ àwọn ilé-iṣẹ́ HP tí wọ́n ṣẹ̀ ṣẹ̀ jáde. Ó dẹ́ je kọ̀mpútà kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo de máa ń lò láti fi ṣe oríṣiríṣi àwọn iṣẹ́, tí ó de máa jẹ́ kí iṣẹ́ mi tẹ̀síwájú tí ó de yọrí sí rere náà.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì ó lẹ́wà, ó dè ní owó lórí gan, ó dè jẹ́ nǹkan tí mo máa ń lò ní òre koore náà láti rí pé mo ṣe àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára náà ṣi.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Láti ṣe ìtọ́jú ọjà jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dé máa se è le yí dáadáa ní ònà tó tó àti ní ònà tó o se ye náà nítorí pé kí ènìyàn máa ṣe ìtọ́jú ọjà jẹ́ nǹkan tó ṣe pàtàkì. E di nǹyan tí mo fẹ́ máa ṣe eléyìí ní gbogbo ìgbà. Kí ni.

Ìgbà mélòó ni o máa ń ṣàṣàyẹ̀wò ímélì rẹ? Ímélì mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo de máa ń ṣàṣàyẹ̀wò mi ímélì mi fún bí i ìgbà mẹ́ta sí mẹ́rin ní ojojúmọ́, nítorí pé mo máa ń gba àwọn ìpè tó pọ̀ boya látọ̀dọ̀ àwọn oníbàárà àti látọ̀dọ̀ àwọn ènìyàn ọ̀tún náà fún iṣẹ́ àti fún ọjà.

Ṣé o ti lo--Ṣé o ti lọ sí Àgọ̀ rí? Àgọ̀ jẹ́ ibìkan tí mo ti lọ rí ní gbogbo ìgbà. O de jẹ́ ibìkan tí mo fẹ́ràn. Nígbà tí mo wà ní kékeré, àwọn òbí mi máa ń ṣe oko. Ìgbayii ni mo máa ń lọ sí àgọ̀. Ó de jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ máa ń ṣe ní ìdùnnú náà ṣi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn? Nígbà tí mo bá pàrọ̀ ọkàn, jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí mo bá ní àwọn nǹkan kan tí ó ń dà mí lọ́kàn láàmú, mo máa rí i dájú pé mo ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Àwọn èléyii ni mo máa ṣe láti fi ṣe ìpààrọ̀ ọkàn ní gbogbo ìgbà. Ó de jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa ń ṣe àtúlo nǹkan? Àtúlo nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa ṣe léyìí ní òre kórè nígbà tí aye rẹ bá ṣi ṣí lẹ̀. Mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn láti máa ṣe àtúlo nǹkan nítorí pe ó jẹ́ nǹkan tí ó dára tí o dè yẹ kí ènìyàn kí ó máa ṣe ní òre kórè náà láti darí pé a ṣe nǹkan ní ọ̀ṣọ́

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Gọ́ọ̀mù jẹ́ ǹkan tí mo máa ń jẹ nígbà mìíràn, nítori pe ó máa ń fún mi ní okùn àti agbára láti ṣe àwọn iṣẹ́ tí mò nílò láti ṣe ní ọgbọ́n. Ó de jẹ́ ǹkan tí ó dára láti máa jẹ náà. Idí niyi tí mo fi máa ń jẹ àwọn ẹlẹ́yi nitorí pe ó dára ni. Ó de dára fún mi láti máa jẹ́ gidigidi.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Nígbà tí mo bá ní ọgbọ́n ìmọ̀ àti oye láti ṣe nǹkan ọ̀tún, àti láti dáju pé gbogbo àwọn nǹkan tí mo se tẹ̀síwájú, eléyii jẹ́ nǹkan lára àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara tí ó de maa jẹ́ kí inú mi dùn ní gbogbo ìgbà nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ náà.

Ṣé orí máa ń fọ́ ọ? Orí máa ń fọ́ mi nígbà mìí nítorí pé ó jẹ́ nǹkan tí, à, nígbà mìí tí mo bá ṣiṣẹ́ ní wákàtí rọ̀ àbí nígbà tí mo bá ṣe iṣẹ́ tí ó pọ̀, ìgba mi ní orí máa ń fọ́ mi, ó dàjẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ní gbogbo ìgbà, nítorí pé nígbà tí eleyìí bá ṣẹlẹ̀, mo máa ń lo òògùn sí i. Báwo ni?

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ǹjẹ́ máa ń ṣètò rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ? Nítorí pé eleyi jẹ́ nǹkan tí ó dára, tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Idí nìyẹn tí mo ti máa ń ṣe eleyi láti láti ri pẹ́ daju gbogbo àwọn nǹkan tí mo ń ṣe o tẹ̀síwájú sí i náà.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa mú búrẹ́dì àti tíì. Nínú gbogbo àwọn oúnjẹ yìí ni àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní òwúrọ̀. Nítorí pé àwọn oúnjẹ máa ń fún mi ní okun àti agbára láti ṣe iṣẹ́ tí ó pọ̀ tí ó dẹ́tùn dára nà án fún ìlọsíwájú ní gbogbo ayé mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Nígbà tí mo bá sìn, mo màá tọrọ àforíjì. Àforíjì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí gbogbo ènìyàn kí wọ́n máa ń ṣe nígbà gbogbo. Nígbà tí mo bá sìn, àwọn ilé ènìyàn máa ń ṣe láti dájú pé a mọ tọrọ àforíjì tí ó pé lọ́wọ́ àwọn ènìyàn láti dájú pé ó gbà ọ̀pọ̀ tí mo ṣe tẹ̀síwájú gbedegbede náà sí.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ó lè jẹ́ nǹkan tí mo ti ṣe rí. Òdè jẹ́ ǹkan tó tún ṣe pàtàkì náà, nígbàtí mo wà ní ilé ẹ̀kọ́ girama ehn nígbàtí àwọn ìgbà yìí ni mo dúró lílo rẹ̀ fún ọjọ́ kan, tó jẹ́ wípé mo dè lọ ṣe ní ọjọ́ kejì náà.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? À, ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Eléyi dé jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidigidi. À, ìdí nìyẹn tí mo fi ṣe eléyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Mo lè máa rí dájú pé gbogbo àwọn ẹlẹ́yìí tí mo ń ṣe ó jẹ́ ǹkan tí ó ń gbe ròsì tí ó dè ń gbòòrò sí ní gbogbo ìgbà.

Ẹgbẹ́ eré ìdárayá wò ní o fẹ́ràn? Ẹgbẹ́, ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ohun ní eré orí ìtàgé. Eré orí ìtàgé jẹ́ eré kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn ní gbogbo ìgbà. Nítorí pé ó máa ń jẹ́ kí nu mi dun, ó de máa ń jẹ́ kí ń ṣe àwọn nǹkan tí mo nílò láti ṣe, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yọ naa.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù ní ọdún ni oṣù kejọ ọdún, ẹyin ọṣù Ògún. Oṣù yìí dẹ̀ gbé oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ọjà tuntun máa ń jáde, tí iṣu máa ń jáde àti àwọn nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀d. Ìdí níyẹn ti mo fi fẹ́ràn, à oṣù yìí gidigidi.

Ibo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni eré ìdárayá. Ilé ìdárayá jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì tí ó de dáa lọ́pọ̀lọpọ̀. Ó de wúnmi láti máa lọ sí ibi bayii ní òrekore, nígbà tí mo bá ń lọ ṣe ìsọdọ̀tún ọkọ̀ àbí nígbà tí mo bá lọ ṣe ìpààrọ̀ ọkọ̀ mi náà sì.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibìkan tí mo fẹ́ràn. Èdi ni yẹn tí ó fi máa ń lọ síbẹ̀ ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ ibìkan tó dára. À, nígbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga ni ìgbà kẹ́yìn tí mo lọ síbẹ̀. Tí a bá ti fẹ́ ṣe ìdánwò mo máa ń lọ síbẹ̀ láti lọ ṣe láti lọ gbìyànjú sílẹ̀.

Irú bàtà wo ni o fẹ́ràn ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ ni bàtà tí ìdí rẹ̀ bá pẹlẹbẹ. Àwọn bàtà wọ̀nyí jẹ́ bàtà tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dà máa ń lò láti rí dájú pé gbogbo àwọn ǹkan tí mo ń ṣéè tẹ̀síwájú. Bàtà yìí dè jẹ́ bàtà tí ó dára náà tí mo dè máa ń wọ̀ ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ bàtà tí mo lè wọ̀ ní gbogbo ìgbà.

Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ jẹ́ ìgbà kan tí mo máa ń sinmi, tí inú mi dẹ̀ máa ń dùn, tí gbogbo nkan dẹ̀ máa ń yára dáradára. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà. Idí nìyẹn tí mo fi fẹ́ràn rẹ̀ nítorí pé, à, ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń mú mí dùn.

Ṣé o máa ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gidi. Ó dẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí. Mo dẹ máa ń ṣe eré ìdánì dáradára nítorí pé ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe ẹ̀hn ní orekore naa. Ó de jẹ́ nǹkan tí inu mi máa ń dún si.

Ìgbà mélòó ni o máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ rẹ, máa ń gba ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́, máa ń gba àwàkàtì méjì ní ojoojúmọ́ nítorí pé ibi tí mo ti ń ṣe iṣẹ́ ṣé jẹ́ ibìkan tí ó jìnnà díẹ̀ sí ibi tí mo ti máa ń ṣe iṣẹ́. Ìdí nìyẹn tí ó fa tí mo fi máa ń lo àwàkàtì yì ní ojú ọ̀nà ní ojoojúmọ́ nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí gẹ́gẹ́ bí ènìyàn ni ìgbà tí mo wà nígbà mí lẹ́hìn ọ́hùń tí mo wà ní kékeré tí mo máa ń lo àkókò pẹ̀lú bàbá bàbá mi. Ìgbà yí jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye láti mọ àwọn nǹkan tí ó tó ń ṣẹlẹ̀ nínú ìlú náà.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ nǹkan ti ó dára, mo dé máa ń fi eléyii nígbà mìí naa. Ó dè jẹ́ ǹkan ti o dára tí ó dè má múnú mi dun. A ò le yẹ jẹ́ ǹkan tí ó dè dá lọ́pọ̀lọpọ̀ náà, mọ dé máa ń ṣe eléyi ní oorekoore láti dá ìpèlé wà ní mímọ́.

Irú ẹbun wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn, de jẹ́ ǹnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, mo dè máa ń ṣe eléyi náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ nitori pé eléyii jẹ́ ǹnkan tí ó dára, mo dè máa fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn tí ó ní ọwọ́ lórí náà ṣe.

Ṣé o mọ ka ìwé? Láti má ka ìwé jẹ́ nǹkan tó jára, wọ́n lè máa ṣe lé ìná ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Aà, mo jẹ́ ènìyàn kan tó fẹ́ràn kíkà ìwé torí pé ó máa ń fún mi ní ọgbọ́n ìmọ àti ohun tí mo nílò fún àwọn irinṣẹ́ kan kan tí mo máa ń ṣe. Nígbà mìí, ìdí nìyẹn tí mo fi máa ń ka ìwé dára dára.

Ṣé o ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ jẹ́ àwọn ìgbàgbọ́ kan tí wọ́n ní ìgbàgbọ́ ránpẹ́ nínú rẹ̀ nítorí pé àwọn ìgbàgbọ́ yìí ni mo máa lò nígbà mí nígbà tí ó bá wù mí láti ṣe ìsọdọ̀tun ọkàn mi láti wo ojú àwọn nǹkan tí wọn tun ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo máa ń ríran dáradára. Ìdí nìyí tí mo fi sọ bẹ́ẹ̀ nítorí pé nígbà tí mo bá bẹ́ẹ̀ ṣe àwọn nǹkan kan màá ríi ní yegeyege. Ìdí nìyẹn tí mo fi sọ pé ojú mi dára. Ilé rẹ jẹ́ nǹkan tí wọ́n máa ń mú mí dùn gidigidi ní òrékọ̀ọ̀rẹ́ náà si.

Báwo ni ọṣẹ máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣírí náà rẹ? Àwọn ọ̀rọ̀ àṣírí náà ni jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa n rántí àwọn eléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé mo máa lò wọ́n ní oríṣiríṣi ọ̀nà. Nígbà tí mo bá ní ọ̀rọ̀ àṣírí náà, mo máa rí dájú pé mò kọ àwọn ọ̀rọ̀ àṣírí náà sílẹ̀. Kíkọ wọ́n sílẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe.

Irú fóònù alágbeka wo ni o ń lò? Fóònù alágbeka tí mo ń lò gẹ́gẹ́ bí ènìyàn ni fọ́ònù tí ilè ṣe àwọn Samsung tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Fóònù ijẹ́ fọ́ònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò ní ìgbà dáadáa láti fi ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe náà sí.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ iwájú jẹ́ ǹkan tó ṣe pàtàkì ó dàjà ǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Èrò mi fún iṣẹ́ iwájú láti dára pé ohun àwọn nǹkan tí mò ń ṣe ń tẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, àti láti kọ́ ìmọ̀ tuntun nípa iṣẹ́ mi náà láti dára pé gbogbo àwọn ǹkan tí mò ń ṣe ní ọjọ́ iwájú pé ó tẹ̀síwájú náà ṣe.

Ṣé o máa wo fílà? Fílà jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀, ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa wọ fílà dáradára ní ìgbà tí ó pọ̀ nítorí pé eleyii ni mo máa ń lò ó ní òrékòrè láti fi nígbà tí o ba wu mi láti lọ sí òde tàbí lọ sí ibi eré ìdárayá náà sí.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà kan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nọ́mbà kan tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn náà. Ìdí nìyẹn n tí mo fi máa ń ri dájú pé mo ní àwọn nọ́mbà yìí sọ́wọ́ lóorekoore nígbà tí mo ń bá ní àwọn ìyanjú kan tí mo fẹ́ ṣe, ìbà náà ni wọ́n máa pè àwọn nọ́mbà yìí.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni oúnjẹ àkàrà tí olóyìnbó tí wọ́n mọ̀ sí small chop. Elééyi de jẹ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ́ wùn mi láti máa jẹ ní gbogbo ìgbà náà. Eléèyi jẹ oúnjẹ àkàrà kan tí ó dára tí ó dẹ́ dùn tí àwọn ènìyàn dẹ̀ máa ń jẹ, ó dẹ̀ máa ń fún yàn ní okun àti agbára lọ́pọ̀lọpọ̀ náà.

Ṣé o fẹ́ràn ọ̀rìn àtẹ̀gùn? Àtẹ̀gùn jẹ́ ǹkan tí ó dára, ó dọ̀jẹ ǹkan tí mo fẹ́ràn náà láti gbà sára ní àṣálẹ́ tàbí ìrọ̀lẹ́. Nígbà tí mo bá délé, mo máa ń ri dájú pé ẹ̀ mọ ṣe, mo jókòó sí ìta, à nígbà tí mo bá jókòó sí ìta ni mo máa gbà àwọn àtẹ̀gùn mi he sára. Ó dẹ̀ jẹ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí, tí mo dẹ̀ fẹ́ràn.

Báwo ni ọṣẹ máa ń lo àkọ́kò pẹ̀lú ẹbí rẹ̀. Láti lo àkọ́kò pẹ̀lú ẹbí mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá wà pẹ̀lú ẹbí mi, màá rí dájú pé mo lo àkọ́kò pẹ̀lú wọn dáradára. Láàkọ́kọ́, mo máa ń rí dájú pé wọ́n gbé wọn jáde, àjọṣeré, àjọjẹun àwọn ilé ni mo máa ń ṣe nígbàkúùgbà.

Bawo, bawo ni ìbáṣepọ̀ ẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Olórí iṣẹ́ mi jẹ́ ènìyàn kan tí ó ní ọgbọ́n tó dẹ̀ ní ìmọ̀, ó dẹ̀ jẹ́ ènìyàn kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ìbáṣepọ̀ mi pẹ̀lú rẹ̀ dẹ̀ jẹ́ ìbáṣepọ̀ kan tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí. A jọ máa ń ṣiṣẹ́ pọ̀, a jọ máa ń jìrọ̀rọ̀ lórí àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì láti fi pé iṣẹ́ tẹ̀síwájú.

Ìgbà mélòó ni o máa ń já kí fóònù rẹ gbaná? Mo máa ń já kí fóònù mi gbaná sí àkókò tí ó dára. Àlàákókó bí i fún wákàtí mẹ́rin ní ojoojúmọ́ ni mo máa ń lò ó, sì wákàtí márùn-ún nítorí pé èléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo de fẹ́ràn láti máa ṣe ìyẹn ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa n yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ìṣòro ayárabíàṣá jẹ́ àwọn ìṣòro kan tí mo máa ń yanjú ní ọ̀rẹ́kọ̀ọ́rẹ́. Ó de jẹ àwọn ìṣòro kan tí wọ́n ṣe pàtàkì náà fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń saré kò máa ń yanjú àwọn eléyìí dáradára. Idí niyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà.

Ṣé o ma bínú nígbà tóbá wà nínú call. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí ń bínú. Eléyìí jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe. Ìdí nìyẹn tí mo dẹ̀ kí ń fi ṣe eléyìí. Nítorí pé nígbà tí ẹni bá wà nínú ọkọ̀ kò dára kí ènìyàn kan máa ń bínú. Ìdí nìyẹn tó jẹ́ wí pé mi ò kí ń máa ń bínú.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tí ó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ó dára náà. Ẹ̀léyìí dà jẹ́ enikan tí mo yan tí ó ní àra nítorí pé ó dára, ó dé dun. Inú mi de dun sí nígbà tí mo lọ síbẹ̀ náà. Ìdí nìyẹn tí mo fi fẹ́ran rẹ̀ ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tó dára.

Ṣé o máa ń dé ní àkókò? Láti máa dé ní àkókò jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ máa ń rí dájú pé mo ṣílé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí àwọn ènìyàn bá pè mí síbi ayẹyẹ tàbí ibi òde, mo màá rí dájú pé mo ń lọ síbẹ̀ ní ìgbà tí ó dára àti ẹ ní àkókò láti dájú pé mi ò pàdánù ǹkankan níbẹ̀.

Báwo ni iyanṣẹ máa ń gba ọwọ́ àwọn ènìyàn? A lè dá dúró lórí àwọn ènìyàn tí mo ba fe gba ọwọ́ wọn, bóyá àwọn ọ̀rẹ́, àwọn ẹbí àti àbí àwọn ènìyàn tí ó jù mí lọ. Tí o bá jẹ pé àwọn ènì tí ó jù mí lọ ni mo máa ń dobalẹ̀ láti gba owó wọn. To bá jẹ́ pé àwọn ọ̀rẹ́, mo máa ń dúró láti gba owó wọn ní eleyii dé jẹ́ ọ̀nà tí mo fi máa ń kí àwọn ènìyàn dáradára náà sì rẹ.

Ṣe o ni awọn ẹrọ ọlọgbọn sile? Awọn ẹrọ ọlọgbọn ti mo ni sile jẹ nkan ti o ṣe pataki, o de pọ déẹ̀. Lakọkọ, mo ni ẹrọ ọlọgbọn sile ti mo dẹ má n lo ni orí kòrí lati darí ko gbogbo awọn nkan ti mo n ṣe tẹsiwaju lati mu iṣẹ iya naa ninu ile bii awọn nkan ti mo fi n lọ ta awọn ẹrọ omi ati iná naa.

Ṣé o ní irùngbọ̀n? Irùngbọ̀n jẹ́ ǹkan tí o dàa lọ́pọ̀lọ́pọ̀ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gege bí ènìyàn, à mo dẹ̀ ní irùngbọ̀n tí ó dè lẹ́wà tí mo dẹ̀ máa rí lati mo máa ń ṣe àkọsílẹ̀ lórí rẹ̀ tí mo dẹ̀ máa rí láé tí mo ń ṣe ní ẹ̀wà náà tí ó jẹ́ ǹkan tí àwọn ènìyàn fẹ́ràn gidigidi tí ó dẹ̀ dára sí náà.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo le máa ń rántí àwọn eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nígbà tí èyí bá ṣe àwọn nǹkan tó ṣe pàtàkì sí mi, mo máa rántí àwọn àlá. Eléyìí dé ni nǹkan tí mo máa ń ṣe ní ojoojúmọ́ náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi, o de jẹ́ nǹkan tí ó máa ń mú inu mí dùn ná. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ̀ fẹ́ràn láti máa jó, nítorí pé ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí ní òrékòórè náà, nítorí ó máa ń mú inu mí dùn.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni lórí fóònù jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń tan eléyìí lóre kóre nígbà tí ayé o bá ṣi sile nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní orí fóònù. Ìgbà yìí mó máa ń tan àwọn ìkíni yìí. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára, tí ó dẹ̀ ṣe pàtàkì, tí ó dẹ̀ kí ènìyàn máa ṣe gidigidi náà si.

Ṣé WiFi rẹ yára tó? WiFi mi jẹ́ nǹkan tí ó yára lọ́pọ̀lọpọ̀, tí mo de máa ń lò fún oríṣiríṣi nǹkan nígbà tí mo bá fẹ́ ṣiṣẹ́, tí mo bá fẹ́ pè àwọn ènìyàn tàbí tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan tí ó tun ṣe pàtàkì sí mi náà ní ibi iṣẹ́. WiFi yìí ni mo máa ń lò láti fi gba nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì àti láti fi wo àwọn eré ìtàgé náà síi.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn? Àkókò tí mo fẹ́ràn jù ni ọjọ́ tí àkókò tí ó máa ń fún èèyàn ní ààyè láti ní ìdánidúró ránpẹ́ lẹ́nu iṣẹ́ láti lọ jẹun àbí láti lọ sinmi. Ìgbà yìí jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn, tó jẹ́ pé òun ni mo máa ń lò láti fi sinmi àti láti fi ṣe àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì fún mi náà níbi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́, iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà má ń ṣètò àwọn ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà ní gbogbo ìgbà. Nígbà tí mo bá ní ẹ̀ro láti ṣe eleyii, mo máa rí dájú pé mo ṣé ní ọ̀nà tí yóò tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Àlá burúkú jẹ́ nǹkan tí ó burú jáì. Ìgbà kẹ́yìn tí mo dẹ̀ ní àlá burúkú ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà. Nígbà yẹn lọ́hùn, ni mo ní àlá burúkú tó jẹ́ wípé ẹ̀rù ń bà mí, mo dẹ̀ lọ sí ilé ìjọsìn láti lọ ṣe àdúrà ní orí rẹ̀. Mo kọ àwọn alá yii silẹ̀ láti ìgbà yẹn. O jẹ́ ìgbà kẹ́yìn tí mo ní àlá burúkú.

Ṣé o mọ̀ bí a ti ń yàwòrán? Yíyàwòrán jẹ́ nǹkan tí ó dára. Ẹléyìí de jẹ́ nǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gírámà ni mo kọ́ bí wọ́n ṣe ń yàwòrán. Ko ọ dẹ jẹ́ nǹkan tí ó máa ń mú enu mi dùn gan. Ìbíba yìí de jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní òrékòré ka láti yàwòrán. Inú mi dà máa ń dùn sí nígbà tí mo bá ṣe náà.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Láti máa tún àwọn nǹkan ṣe jẹ́ nǹkan tó ṣe pataki. Mo dẹ̀ máa ń ṣe eleyio náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀na tó yẹ nígbà tí àkókò bá wà fún àwọn eleyìí. Eleyìí jẹ́ nǹkan tí ó dára fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe. Mo dẹ̀ máa ń ṣe é ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni.

Ṣé o ti lu etí rí? Lati lu etí jẹ́ nǹkan tí kò dára kí ènìyàn máa ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé ọkùnrin ní ilẹ̀ Yorùbá. Eléyìí lòdì sí ìlànà àti ìṣe nílẹ̀ Yorùbá kí ọmọ ọkùnrin kí ó máa lu etí. Ìdí nìyẹn tó jẹ pé mi ò fi ṣe àwọn eléyìí náà ní órékèèrè.

Bawo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Lati kí àwọn ènìyàn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Àmọ́ eleyii da le lórí àwọn ènìyàn tí mo bá fẹ́ kí, bóyá àwọn ènìyàn tí ó jù mí lọ, boya àwọn ọ̀rẹ́ tàbí àwọn alábàgbé náà, àwọn eléyii ni ni ó máa ń pinnu bí maa ṣe kí wọn sí ní ìgbà tí mo bá ba wọn pade l'ojú ọ̀nà.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní ọ̀ṣu kejọ ọdún, iyen ọ̀ṣu August. Eléyìí dẹ̀ jẹ́ ǹnkan tó ṣe pàtàkì, tí ó dẹ̀ dára, tí ó dẹ̀ yẹ kí gbogbo ènìyàn kí wọ́n mọ̀ náà. Nítori pé ìgbà tuntun ni àwọn èrò ọkọ̀ àti àwọn ǹnkan tuntun tí wọ́n gbìn yí yóò jáde sóde.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí ò burú, tí kò dẹ́yà kí ènìyàn ní. Ǹjẹ́ pé kí ènìyàn máa fi àwọn nǹkan ṣòfò ó jẹ́ ǹkan tí kò dára ìdí nìyen tó fi jẹ́ pé a máa ń ṣe àwọn nǹkan dé ojú òsùwọ̀n. Mo dè máa n rí dáju wi pé mi ò fi àwọn nǹkan kan ṣòfò náà si.

Ṣé o fẹ́ràn oúnjẹ, ṣe o fẹ́ràn ra oúnjẹ ní pópónà? Látí ra oúnjẹ ní pópónà jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe, nítorí pé eleyii jẹ́ ǹkan tí kò fi bẹ́ẹ̀ dára náà. Nínú ìgbà tó jẹ́ wípé mi ò mọ ibi tí wọ́n ti ń se àwọn oúnjẹ wọ̀nyí, ìdí nìyẹn tó jẹ́ wípé mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní pópónà náà.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Nígbà tí mo bá fẹ́ sùn, mo máa ń lo ìrọ̀rí méjì, nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára ti ó dẹ̀ tún ṣe pàtàkì náà. Ìyẹn ikan máa wà ní ibi orí, ìkan máa wà níbi ẹgbẹ́ mi náà. Eléyìí ni mo dẹ̀ máa ń lò ní gbogbo ìgbà náà nígbà tí, à, mo bá fẹ́ sùn tí ó dẹ̀ máa ń dára fún mi gidigidi.

Ṣé o ní àìsàn ìkórirà sí oúnjẹ kan? Á, mo jẹ́ ènìyàn tó fẹ́ràn oúnjẹ àmọ́ mi ò ní àìsàn oúnjẹ, eh ìkórirà sí oúnjẹ kankan. Àyàfi oúnjẹ tí a máa ń ní ewọ rẹ̀ ní ìdílé wa, àwọn oúnjẹ wọ̀nyí ni mi ò kí ń jẹ. Àmọ́ àìsàn fún oúnjẹ ni mi ò ní.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Àwọn àpáńyẹ́, àwọn àlọ́ apanilẹ́rìn-ín jẹ́ àwọn àlọ́ kan tí mo fẹ́ràn. Ó lè jẹ́ àwọn àlọ́ kan tí kò dára náà. Ó dà máa ń gbọ́ àwọn àlọ́ wọ̀nyí ní ìgbà kú gbà. Ìdọ̀kọ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn ṣe nítorí pé nígbà tí mo bá gbọ́ àwọn àlọ́ yìí, ó máa jẹ́ kí n rẹ́rìn-ín. Ídi nìyẹn tí mo fi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín.

Ìgbà mélòó ni o máa ń fọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọwọ́ ní ìgbà tí ó pọ̀ ní ojoojúmọ́. O de jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ ní ìfẹ́ sí. Idi nìyẹn tí mo fi máa ń rí daju pé mo ṣe àwọn nǹkan tí mo nílò láti se ní ọ̀na tí ó tọ́ àti ní ọ̀na tó yẹ. Nígbà tí mo bá fẹ́ jẹun, tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan tí ó tùn ṣe pataki naa, mo maá n rí daju pé mo fọwọ́ ní tòní n tòní.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Láti iṣẹ́ ju wákàtí lọ jẹ́ ohun kan tí mo máa ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí nígbà tí mo bá wà ní ẹnu ìṣẹ́ bẹ́rẹ́ nígbà tí iṣẹ́ bá pọ̀ tàbí tí mo bá nílò láti parí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní ọjọ́ náà. Mo máa rí dá pé mo ṣiṣẹ́ ju wákàtí lọ, tó dẹ̀ jẹ́ ohun kan tí mo máa ń ṣe ní ìgbà kù gbá náà, tó dẹ̀ ṣe pàtàkì.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mi ò ní ìrora kankan. Nítorí pé mo jẹ́ ènìyàn tó ní, à, ìgbò-- ìgbòyà. Tó ri mi ò de kí ń bẹ̀rù, à, ìdí nìyen tó je wípé nígbà tí n bá fẹ́ sọ̀rọ̀, mi ò kí ń ní ìrora kankan nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Ṣé o ti lọ sóde rí? Lati lọ sóde jẹ́ ǹnkan tó ṣe pàtàkì, mo dẹ̀ ti le lọ sí òde rí ní ìgbà tí ó pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nítorí pé eléyi jẹ́ ǹnkan tí inú mi máa ń dùn sí tí ó dẹ̀ dára náà. Ìdí nìyẹn to je wipé nígbà tí o bá wu mí, mo máa lọ sí òde ní ọ̀na tí ó pọ̀ náà nítorí pé eléyi jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan. Éleyii jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, nítorí nígbà tí mo bá ya àwòrán jẹ́ nǹkan tí ó máa ń múnú mi dùn. O ìdí nìyẹn tí mo fi fẹ́ràn láti máa ṣe eléyìí, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dà máa ń múnú mi dùn. Mo dẹ̀ kọ́ ẹleyii nígbà tí mò ń ní kékeré.

Ọjọ́ wo nínú ọ̀ṣẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀ṣẹ̀ ni ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ kan tí mo fẹ́ràn gidi ti inú mi de máa ń dùn lórekore na láti fi rí pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe ó tẹ̀síwájú. Ídí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye náà. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára sí i.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo ń lò ni àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo ní rí, tí mo máa ń rí ní orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn elèyi jẹ́ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dẹ yẹ kí ènìyàn máa lò ní gbogbo ìgbà náà. Eléyìí dẹ̀ jẹ nǹkan tí ó máa múnú mi dùn nígbà tí mo báa ń lò wọ́n nítorí pé ó dára síi ni.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nítorí pé ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó lè yẹ kí ènìyàn máa ṣe náà. Ìdárayá dára, ó dẹ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn si lóre kórè nígbà tí mo bá ṣe àwọn eléyìí náà ṣe.

Ìgbà mélòó ni oúnjẹ ọ̀sán rẹ máa ń gbà? Oúnjẹ ọ̀sán mi máa ń gbà wákàtí méjì. Eléyìí ni wọ́n máa ń fún wa ní ibi iṣẹ́ láti lọ jẹun ati láti lọ sinmi díẹ̀. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi tí ó dẹ̀ máa ń mú mí dùn ní òrekoòrè náà, a o dẹ̀ jẹ́ nǹkan tí ó tún dára láti máa ṣe gan-an gidi.

Àkókò mélòó ni ó máa ń jẹun alẹ́? Ǹjẹ́ oúnjẹ alẹ́ ni mo máa ń jẹ dédé ago méje alẹ́? Eleyi jẹ́ ǹkan tió ṣe pàtàkì, ọ̀ dè jẹ́ ǹkan tió dára náà, mo dè máa n rí dájú pé mo ṣe eléyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà nítorí pé eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn kí ó máa jẹ.

Ṣé o fẹ́ràn ìjókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Eléyi jẹ́ nkan tí ó ṣe pàtàkì. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú, mo máa n rí i dájú wípé mi ò jókòó sí ibi tí fèrèsé bá wà. Nítorí pé eléyi jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà. Nígbà tí mo bá wà nínú ọkọ̀ òfurufú, eléyi máa jẹ́ kí ẹrù bá mi idí nìyí tí mo fi ń ṣe lẹ́yìn.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Láti máa fọ ọkọ̀ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eléyìí nígbà tí aaye rẹ̀ bá ṣí sílẹ̀ àmọ́ àkókò tí mo máa ń ní láti ṣe eléyi ni ìgbà ìparí ọ̀sẹ̀. Ìgbà ìparí ọ̀sẹ̀ ni ìgbà tí mo máa ń ní láti fọ ọkọ̀ mi. Eléyi dè jẹ́ ǹnkan tí ó dára tí mo de máa ń ṣe.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Lati rìnrìn àjò lọ sí ìlú mìíràn jẹ́ nǹkan tí ó dára, wọ́n dẹ̀ tii ṣe léèrí gẹ́gẹ́ bí ènìyàn, wọ́n dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn náà láti máa ṣe ní gbogbo ìgbà. Nítorí pé eléyi jẹ́ ǹkan tí mo ṣe ní ìgbà kan sẹ́yìn, to jẹ́ pé mo lọ sí ìlú mìíràn láti lọ kọ́ àwọn ìmọ̀ tuntun to dẹ́ jẹ́ ǹkan tí ó dára gidigidi.

Ṣé o máa sùn ní ọ̀sán? Látí máa sùn ní ọ̀sán jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ṣe eléyìí náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí dẹ̀ tún jẹ́ ǹkan tí ó dára náà tí ó dẹ̀ máa n mú inumi dun idi niyen tí mo fi ṣe eléyìí ní ọ̀nà tí ó pọ̀.

Nígbàwo ni o máa ń fà? Ìgbà tí mo máa ń fà gẹ́gẹ́ bí ènìyàn, ni ìgbà tí n bá wà nínú ilé, nítori pé eleyi jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà ní òrekore náà, ó dà jẹ ǹkan tí ó dára tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe, ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eleyì tí inu mí de máa ń dùn sí lórekore nígbà tí mo bá ṣe náà.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀ gẹ́gẹ́ bí ènìyàn oun ni ìbọ̀sẹ̀ ti aláwọ tó dẹ̀ jẹ́ ti òde oní. Ìbọ̀sẹ̀ yí jẹ́ ìbọ̀sẹ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn láti máa lò ní gbogbo ìgbà nítorí pé ọ jẹ́ ǹkan tí ó mọ̀ gidi gan ti ò dẹ̀ ní àbàwọ́n kankan náà.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Láti lẹ̀ ẹni kan kúrò ní iṣẹ́, jẹ́ nǹkan tí kò dára. Ìdí nìyẹn tó jẹ́ pé mi ò tí ṣe élèyi rí. Ó dè jẹ́ ǹkan, tí ó yẹ kí ènìyàn máa ṣe náà. Nígbà tí mo wà lẹ́nu iṣẹ́, mo máa ń rí dájú pé mi ò lé ẹnìkan kúrò ní iṣẹ́. Nítorí pé èléyi jẹ́ ǹkan tí kò bójú mu láti ṣe fún ẹni kejì.

Ṣé o ti gun alupupu rí? Alupupu jẹ́ ọko kan tí mo ti gun rí gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ti gun eléyi ri ni oríṣiríṣi ọ̀nà náà n torí pé ó jẹ́ ọko kan tí à mọ́ máa ń lò nígbà tí mo wà ní kékeré, nígbà tí a bá fẹ́ lọ pọnmi tàbí ta bá ní àwọn nǹkan kan tí ọ̀tun kún tí a fẹ́ ṣe nígbà yen lohun. Ni a máa ń gun alupupu.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Látí máa ṣí fèrèsé ọkọ̀ kì í ṣe nǹkan tí ó burú kí ènìyàn ṣe, àmọ́ màá rí i dájú pé mo ṣe é ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Eleyi dẹ jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa njẹ́ kí inú mi dùn. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eleyi ní dáradára, nítorí pé ó jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà.

Báwo ni o ṣe máa ń gbà ẹ̀yán? Láti máa gbà ẹ̀yán jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Nígbà tí mo bá ṣe iṣẹ́ ọ̀tún ní ibi iṣẹ́ tàbí tí n bá ṣe àwọn nnkan kan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára, ìgbà yìí ni mo máa ń gbà ẹ̀yán. Eléyìí dẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní òorekoore bóyá ní ibi iṣẹ́ àbí nígbà tí mo bá wà ní ibi òde náà.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò rí? Àlè jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí mo bá lérò láti ṣe àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì fún mi. Mo máa ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà, nítorí pé eleyi jẹ́ ǹkan tí ó yẹ kí èèyàn máa ṣe gidigidi.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. À bí mo dẹ̀ ṣe wà, mo dẹ̀ ní ọgbà sí ẹ̀yìnkúlé mi tó jẹ́ wípé mo gbin àwọn oríṣiríṣi nǹkan sí inú rè. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára, láti rí dájú wípé mo ní àwọn ǹkan tí ó dára àti àwọn oríṣiríṣi nǹkan ọ̀gbìn náà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Láti ṣètò àwọn ímeèlì jẹ́ nǹkan tó ṣe patakì fún mi. Mo dẹ̀ máa ń ṣètò awon elèyí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé eleyí jẹ́ ǹkan tí ó dára ní. Idi nìyẹn tí mo fi máa ń ṣètò àwọn elèyí, mo dẹ̀ máa ń ṣètò rẹ̀ dáradára náà láti dá pe gbogbo àwọn ǹkan tí mo ṣe ń tẹ̀síwájú síi.

Ṣé o máa tẹ̀lé ìyára òfin ọkọ̀? Òfin ìyára ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń dárí pé mi ò kí ń tẹ àwọn òfin mọ́lẹ̀ ní oorekoore nígbà tí mo bá wà lójú ọ̀nà. Àwọn òfin yi ni mo máa ń lò láti dárí pé gbogbo àwọn kan lọ déédéé ní ojú ọ̀nà. Ìdí nìyẹn tí mo fi ń tẹ àwọn òfin wọ̀nyí mọ́lẹ̀.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń kojú àwọn èleyí, ní ọ̀nà tí ó pò. Lákọ̀ọ̀kọ́ mo fẹ́ràn láti máa lo ọgbọ́n ìmọ̀ àti òye tí mo ní lórí àwọn ìṣòro yìí. Oun ni mo dẹ̀ máa ń lò fún wọn láti rii dájú wipé mo kojú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà.

Ṣé o ti ṣìnà rí? À mọ́ tí ṣìnà rí gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí mi rí nígbà yẹn lohùn. Nígbà tí mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo ṣìnà, àmọ́ mo bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n dẹ̀ sọ fún mi láláìsí àní àní. Eléyìí dẹ̀ jẹ́ ara àwọn nǹkan tí ó tún jẹ́ kí inú mi dùn náà.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro ní iṣẹ́ jẹ́ àwọn nǹkan tí mo máa ń kojú ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Mo de máa ń rí i dájú pé mo ṣe àwọn eléyi ní dáradára nítorí pé ó jẹ́ àwọn nǹkan tí wọ́n tún ṣe pàtàkì náà. Ìdí nìyí tí mo fi máa ń kojú wọn ní òkúnkún dùn sí dáradára.

Akoko mélòó ni o ṣètò agogo ìjírẹ̀? Agogo ìjí mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ ṣètò rẹ̀ sí déédé agogo mẹ́fà ní òwúrọ̀ nítorí pé mọ́ fẹ́ràn láti máa jí ní àkókò láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe kí n tó lọ sí ibi iṣẹ́. Eleyi de jẹ́ ǹkan ti ò ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Láti máa jí ní kùtùkùtù jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo máa ń jí ní kùtùkùtù láti fi pé mo ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe, àh, kí n tó lọ sí ibiṣẹ́ àti àwọn iṣẹ́ ilé tí wọ́n tun ṣe pàtàkì náà ní gbogbo ìgbà láti máa ṣe síi.

Kí ni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, mo máa ń jí. Nígbà tí mo bá jí, mo máa ń gbàdúrà. Àdúrà jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe. Nígbà tí mo bá gbàdúrà tán, mo máa tẹ́ ibùsùn mi dáradára. Nígbà tí mo bá ṣe ibùsùn mi dáradára, mo máa ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo nílò láti ṣe náà. Aà, nígbà tí mo bá pari e, mo máa lọ sùn.

Ṣé a mọ bí a ti ń kọ́ ni ìdojúkọ láti dá ọkọ̀ dúró ní ìgbòríko jẹ́ nǹkan tí ó lè ráde àmọ́ lórí látàrí wípé mo ní ọgbọ́n ìmọ̀ àti èrè tí mo ti kọ́ ní orí rẹ̀. Eléyìí ni mo ṣe láti mọ̀ bó ti o jẹ́ nǹkan tí ó dára sí mi náà ṣe.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Àwọn oníbàárà tuntun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de dára náà. Elédè jẹ́ ǹkan tí ó máa ń mímú mí dùn ní gbogbo ìgbà nítorí pé nǹkan tí ó dára ni. Idi niyẹn tí wọn fi máa n ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà náà lójoojúmọ́.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Láti fi fáìlì pamọ́ sórí cloud jẹ́ nǹkan tí ó dára. Mo dè ma ń ṣe eléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe, ìdí nìyẹn ni mo ń ṣe máa ń ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà náà ṣi.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo jẹ́ ènìyàn tó ní ẹranko ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo dẹ̀ ní, òun ni ajá. Ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ ìdí nìyẹn tó jẹ pé mo nífẹ̀ẹ́ ṣí. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń sìn látọ̀jọ́ ọjọ́ yìí torí pé wọn dẹ̀ máa ń ṣe ìdáàbòbò ilé náà si.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pizza jẹ́ àwọn nǹkan tí ó dára díẹ̀. Làlákọ̀ko, mo fẹ́ràn àwọn crisp rice bacon bíi àgbàdo tutù tí wọ́n dín. Eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn láti máa jẹ ẹ náà. Àwọn eléyíni de jẹ́ nǹkan tí mo fẹ́ràn ní orí pizza.

Nígbàwo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Látì pàdé àwọn ọ̀rẹ́ mi jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní òrékòrè náà. Mò dè ti ṣẹle yìí nígbà tí a mo wà. Mò de máa bá àwọn ọ̀rẹ́ mi pàdé nígbà tí mo bá lọ sí ilé ìjọsìn àbí nígbà tí n bá tún ṣe àwọn ǹkan kan tí ó tún ṣe pàtàkì sí mi náà.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó pọ̀ díẹ̀ nítorí pé, à, mo máa ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn ìdojúkọ bíi iná mọ̀nàmọ́ná, àwọn irinṣẹ́ àti ẹ̀rọ kọ̀ǹpútà jẹ́ àwọn nǹkan tí ó dàbí ìdojúkọ fún mi ní ibi iṣẹ́ mi náà.

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Àwọn òṣìṣẹ́ tuntun jẹ́ àwọn ènìyàn kan tí mo fẹ́ràn gidigidi. Mo dẹ̀ máa wá àwọn nǹkan tí ó kọ̀rọ̀ nínú wọn. Láàlákọ́kọ́, wọ́n gbọdọ̀ ní ọgbọ́n ìmọ̀ ti oye láti ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ fún wọn. Iyen àkọ́kọ́, àlékèje, wọn gbọdọ̀ jẹ́ àwọn ènìyàn tí wọ́n dára, tí wọ́n dè ní ìwà tí ó dára láti bá àwọn ènìyàn ṣisé papọ̀.

Ṣé o mọ bí a ti ń fọn? Bí a ti ń fọn jẹ́ nǹkan tí mo máa ń ṣe dáradára. Mo dà máa ń ṣe eléyìí náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ní nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára àti ó dà tun ṣẹ́ pàtàkì ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí. Ó dà jẹ́ nǹkan tí ó máa ń mú nu mí dùn gidigidi náà nígbà tí mo bá ṣe é. Ó dà jẹ́ nǹkan tí mo máa bi ọ̀n ṣẹ́ ṣe.

Ṣé o máa ń fi ipara sara? Ipara jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń fi eléyìí sara ní òrékóòrè náà nítorí pé ó jẹ́ nǹkan tí mo máa ń dùn sí. Nígbà tí mo bá fi ipara sara, ó máa ń jẹ́ kí ara mi wà ní gunrége kí ó dẹ̀ lẹ́wà ná. Ìdí nìyẹn tó jẹ́ pé lo'òrékòòrè nígbà tí mo bá lọ wẹ̀, mo máa rí dájú pé mo fi ipara tí ó dára sí ara.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Látí fún èyàn ní ẹ̀jẹ̀ jẹ́ nkan tí ó dára mọ́ latí ṣe léyè ní orísìírísìí ọ̀nà. Nígbà tí mo wà ní ilé-ẹ̀kọ́ gíga ni mo fún èyàn ní ẹ̀jẹ̀ fún ìgbà àkọ́kọ́. Ó dà jẹ́ àbúrò mi kan nígbà tí ó wà ní ilé-ìwòsàn ni ìgbà tí mo lọ fún ní ẹ̀jẹ̀. Ó de jẹ́ nǹkan tí ó dára ti o de wumi láti ṣe náà.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Láti máa fọ aṣọ jẹ́ ǹkan tó ṣé patàkí mo de máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Láti máa fọ aṣọ jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Mo de máa ń ṣe eléyìí ní ìparí ọ̀sẹ̀. Ìyẹn ni ọjọ́ Saturday nígbà tí kò bá ṣe iṣẹ́ ní ọwọ́. Ìgbà yí ni mo máa rí àyè láti máa fọ àwọn aṣọ mi náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ilé oúnjẹ jẹ́ ibì kan tí mo fẹ́ràn. À, ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo dé láti ibi iṣẹ́, à mo rí dájú, mo rí pé kò sí à oúnjẹ nílé. Ìgbà yí dẹ̀ jẹ́ ìgbà tí mo lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ náà. Nígbà yen naa, òun yóò dẹ̀ jẹ́ ǹkan tí ó wù mí láti ṣe tí ó dára.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Ojú òpó ayélujára tí mo wà jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀, nítorí pé mo jẹ́ ènìyàn tó yẹ mó máa ń lo ojú òpó ayélujára fún ìpolówó ọjà tí mo máa ń ṣe ní òrèkóòrè. Idí nìyẹn tó jẹ pé mó fi máa ń ṣe àwọn eléyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà mo dẹ̀ wá lórí Facebook àti Instagram náà se.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Láti bá àwọn ẹlẹgbẹ́ ṣẹ́ ṣiṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ mọ́ ri dáju pé mo máa ṣẹlẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa ń ri dájú pé mo ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan àti ìmọ̀ kan, láti ri dájú pé gbogbo àwọn nǹkan tí mo ṣe tẹ̀síwájú ní gidi gidí náà.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Àkópọ̀ fún ìrìnàjò jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mí lè máa ń ṣe lé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nítorí wípé, à, mo máa rí dájú pé mo kọ àwọn àkọsílẹ̀ kọ̀ọ̀kan nípa ìrìnàjò láti mọ iye tí mo máa naa ìrìnàjò mi bó ṣe máa rí ní ọ̀nà náà.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe lé e ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Ìsọdọ̀tun ọkàn dára ó dẹ̀ jẹ́ ǹkan tí èmi fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyẹn tí ó jẹ́ pé wọn máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tí ó dára àti ní ọ̀nà tí ó sì tọ́ gidigidi náà ṣe.

Ibo ni ọ̀ máa ra nǹkan? Nígbà tí ó bá wùmí láti ra nǹkan, mo fẹ́ràn láti máa lọ sí ọjà. Ọjà jẹ́ ibì kan tó jẹ pé wọ́n máa ń ta àwọn oríṣiríṣi nǹkan tí mo bá fẹ́ rà. Ìgbà yí ni mo dẹ̀ máa ń rí dáju pé mo lọ sí ọjà láti lọ ra gbogbo àwọn nǹkan tí mo bá nílò, bóyá fun iṣẹ́ tàbí fún ọjà náà. Ṣo ọjà ni mo máa ń lọ sí?

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ jẹ́ ǹkan ìjọ̀ṣẹ̀ pàtàkì. Mọ dẹ̀ mọ ilé ìṣe dáradára, nítorí pé bí a ti ń wẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe. Eléidè jẹ́ ǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní kékeré. A ìdí nìi toye e pé nígbà tí mo bá fẹ́ lọ sí odò, mo máa mọ bí wọ́n ti ń wẹ̀ dáradára, ó jẹ́ ǹkan tí ó dára sí náà.

Ṣé o fẹ́ràn wà ní òru? Láti wà ní òru kì ń ṣe nǹkan tí mo fẹ́ràn. Ele yii dá dúró lórí àwọn nǹkan kan tí ó bá ṣẹlẹ̀. Nígbàtí mo bá fẹ́ sùn, mo fẹ́ràn láti pa iná, ìyẹn láti wà ní òru. Àmọ́ nígbàtí mo bá fẹ́ kàn nǹkan, nígbàtí mo bá fẹ́ kàwé tàbí láti ṣe àwọn iṣẹ́ mi tí ó tún ṣe pàtàkì, mi ò fẹ́ràn láti wà ní òru.

Bawo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Láti dáhùn ní fóònù ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. A dẹ̀ máa ń ṣe eléyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Eléyii dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, nítorí pé ó fẹ́ lòdì díẹ̀ sí òfin ní ibi iṣẹ́. Ìdí niyen to je pe nígbà ti mo ba ní ìpè ní ibi iṣẹ́, mo máa ń ṣe àfisile.

Ṣé o ní ọkọ̀? Mo ní ọkọ̀ kan tí mo rà fúnra mi, mo dẹ̀ tún ní ọkọ̀ tí wọ́n gbé fún mi láti ibi iṣẹ́. Lọ́wọ́lọ́wọ́ sì, mo ní ọkọ̀ méjì, tó yẹ pé òhun ni mo máa ń lò lóòrèkóòrè tí màá fi jáde kó àwọn ẹbí mi. Bí bá nígbà tí bá fẹ́ lọ sí ibi iṣẹ́, lọ sí ṣọ́ọ̀ṣì tàbí láti lọ sí àwọn ibi tí ó tó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré orí ìtàgé. Eré orí ìtàgé jẹ́ eré ìdárayá kan tí ó ṣe pàtàkì tí mo de fẹ́ràn lóòrekọ̀ore lati máa lò nítorí pé òhun ni ǹkan tí ó dára jù tí inú mi de máa ń dun sí lóòrekọore nígbà tí ọ bá wù mi áti ṣe ìṣọ̀kàn dotun.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín ní ojoojúmọ́? Láti máa fọ eyín ní ojoojúmọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń ṣe eleyii ní ìgbà méjì nínú ojoojúmọ́. Ni alákọ̀ọ́kọ́ ni aarọ kùtùkùtù nígbà tí mo bá jéun, mo máa rí dájú pé mo fọ eyín mi àti ní irole náà nígbà tí mo bá jẹun alẹ́ tán tí mo bá fẹ́ lọ sùn, mo máa rí dájú pé mo fọ eyín náà tó jẹ́ ìgbà méjì ní ojoojúmọ́

Ọ̀rẹ́ wò ni o fẹ́ràn jù? Òòrin tí mo fẹ́ràn jù ni orin gbàgbọ́. Orin gbàgbọ́ jẹ́ orin kàn tí ó ṣe pàtàkì, ti o dẹ̀ má mú inú ẹni dùn ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tó jẹ́ wípé orin gbàgbọ́ ni orin tí mo fẹ́ràn tí óò dẹ̀ dára lọ́pọ̀lọ́pọ̀ kí ènìyàn má gbọ́ ní gbogbo ìgbà. Nítorí pé ó máa ń fún eyàn ní ìsepaya ọkán, o dẹ̀ máa ń jẹ́ kí inú ènìyàn dùn.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Etíkun jẹ́ ibìkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ jẹ́ ibìkan ti o máa ń mu inu mi dùn. Idi nìyẹn ti o je wi pé lóòrèkóòrè nígbà tó bá wunmí láti jáde tàbí láti ṣe àwọn nǹkan tó tó ṣe pàtàkì sí mi, etíkun ni mo fẹ́ràn láti máa lọ. Ó dẹ̀ jẹ́ ibìkan tí mo fẹ́ràn gidigidi gege bí ènìyàn náà. Idi nìyẹn ti ó je ki n maa fẹ́ràn láti máa lọ sí etíkun.